Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, mo sì máa ń lò ó nígbà gbogbo tí òtútù bá pọ̀. Aṣọ òtútù jẹ́ nǹkan pàtàkì gan an fún mi nítorí pé kò sí ẹni tí kò fẹ́ ní ìtura ní ara rẹ̀. Nígbà tí òtútù bá mú, ara máa ń tutù, a sì lè bẹ̀rẹ̀ sí ń ṣe ìrẹ̀wẹ̀sì. Ṣùgbọ́n aṣọ òtútù ń ràn mí láwọ́ láti dá àbò bo ara mi kúrò ní òtútù. Iwúlò aṣọ òtútù fún mi pọ̀ gan an. Àkọ́kọ́ ni pé ó ń jẹ́ kí ara mi gbóná dáadáa, pàápàá jùlọ ní òwúrọ̀ àti ní alẹ́ nígbà tí òtútù bá ń mú ní àyíká mi. Nígbà tí mo bá wọ aṣọ òtútù, mi ò máa ń tutù rárá, mo sì lè ṣe iṣẹ́ mi láìsí ìṣòro. Ẹ̀kejì, aṣọ òtútù tún ń dèna àìsàn bí ikọ́ ife, bí ìtìjú òtútù láti ilẹ̀ àti ìgbẹ́ ara torí pé ó ń pa ara mi mọ́. Ànfàní mì tí mo ti rí nínú lílo aṣọ òtútù ni pé ó ń jẹ́ kí n wà dáadáa, kò sì tún mú kí n ní àwọn ìbẹ̀rù nípa pé a ti jáde síta nípa òtútù. Ó ń fún mi ní ìgboyà, ó ń ṣe mí ní ọmọ akìn ní gbogbo ìgbà tí òtútù bá mú láti bọ́ síta láti ṣẹṣẹ́ ọjọ́ mi nítorí pé aṣọ òtútù tí mo wọ̀ ó fún mi ní ìgboyà. Díẹ̀ lára aṣọ òtútù jẹ́ nǹkan tí à ń wọ̀ láti yọ àwọn ìwà tí kò dá lára kúrò. Wọn sì lè bá aṣọ mi mu dáadáa. Nígbà tí mo bá wọ̀ wọ́n, mo máa ń ní ìtẹ́lọ́rùn, mo sì ń ní ayọ̀. Ní ìparí, aṣọ òtútù ṣe pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé mi. Kò kan jẹ́ pé ó ń dá àbò bo mi kúrò nínú òtútù nìkan ṣùgbọ́n ó tún ń jẹ́ kí n ní ìlera dáadáa àti ìtura. Nítorí náà, mo gbà pé lílo aṣọ òtútù jẹ́ ohun rere gan an fún gbogbo ènìyàn, pàápàá nígbà òtútù. Nígbà tí ilẹ̀ bá tutù, nígbà tí ó bá ń ṣe ẹni bí i pé kí èèyàn máa lọ sí ibi iṣẹ́. Àmọ́ nípa wíwọ aṣọ òtútù, ààbò tó péye wà fún ara. Iwúru sì ni pẹ̀lú tí o bá ní aṣọ òtútù. Nítorí pé ànfàní mì tó tú ni. Kò sí bí ara rẹ ṣe lè kéré tó. Tó bá wọ aṣọ òtútù, ara rẹ á tú lé kan si. Wà á ríi wí pé o jẹ́ èèyàn pàtàkì láwùjọ nítorí pé aṣọ òtútù á tún fún ẹ ní okun. A jẹ́ kí n rí bí i pé mo jẹ oúnjẹ kan tẹ́lẹ̀ ikún. Laisì mo pé aṣọ òtútù ló jẹ́ kí n dàbí ẹni tí ara rẹ jí pépé. Ó jẹ́ kí n dàbí ẹni tí mo rí nǹkan jẹ tẹ́lẹ̀ ikún. Iwúlò aṣọ òtútù ò pọ̀ gan an. Nígbà mìíràn tí èèyàn bá wọ aṣọ òtútù tó kó ọwọ́ sínú àpò rẹ̀, gbogbo ibi tí èèyàn bá lọ, èèyàn á lè rìn bó ṣe wò, inú èèyàn á dùn. Ara mi á yá gágá ní gbogbo ìgbà tí n bá wọ aṣọ òtútù nítorí pé mo lè ṣe ohunkóhun tí n bá fẹ́ ṣe. Ó kan mi ìbàlẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, mo sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Nígbà tí mo bá ní ìpàdé pẹ̀lú oníbàárà mi, mo máa ń múra sílẹ̀ dáadáa torípẹ́ ìpàdé bẹ́ẹ̀ ṣe pàtàkì fún iṣẹ́ mi. Àkọ́kọ́ ní pé mo máa ń kọ gbogbo ìwé àti ìlànà tí mo fẹ́ sílẹ̀ nítorí ọjọ́ náà kí n lè mọ ohun tí mo máa sọ àti ohun tí mo máa ṣe ní ìpàdé náà. Mo tún máa ń ṣe àkọsílẹ̀ mi dáadáa kí n má ba lo àwọn ọ̀rọ̀ tí kò bá ojú mu níwájú oníbàárà mi. Ọjọ́ náà máa ń jẹ́ ọjọ́ pàtàkì fún mi gan an nítorí pé ó jẹ́ àwọn ìpàdé tó lè mú ilọ síwájú bá iṣẹ́ mi. Nítorí náà mì ò kí n fi irú ìpàdé bẹ́ẹ̀ ṣeré rárá. Àwọn oníbàárà mi jẹ́ àwọn èèyàn pàtàkì fún mi. Nítorí náà mo tún máa ń múra sílẹ̀ nípa yíyan aṣọ tó bojú mu. Mo fẹ́ kí aṣọ tí mo bá máa wọ̀ kó fi hàn pé mi jẹ́ ènìyàn tó ṣe gbẹ́kẹ̀lé àti ẹni tó ti ń gbé iṣẹ́ lé lọ́wọ́. Kí n tún lè ṣe ìpàdé yìí dáadáa, mo máa ń ṣàkíyèsí àkókò tó dáa. Kí n má ṣe pé mo ń retí àwọn ènìyàn pàtàkì torípẹ́ ìbáṣepọ̀ rere bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìbá wọn àkókò tó ṣe dáadáa pẹ̀lú oníbàárà. Àkókò ìpàdé yìí láti jẹ́ àkókò tí èmi àti oníbàárà tí a jọ ṣe àníyànlẹ́ lórí tí a sì jọ gbàgbọ́ pé àkókò tó dáa ni láti ṣe ìpàdé. Iwúlò ìpàdé yìí pẹ̀lú oníbàárà mi pọ̀ gan an. Ìpàdé yìí jẹ́ kí n, ó jẹ́ kí n lè gbin ààyè láti bá oníbàárà mi sọ̀rọ̀ ní pínpín, kí n gbọ́ ohun tí wọ́n fẹ́ gan an àti kí n lè ṣàlàyé ohun tí mo lè ṣe fún wọn. Nípa ìpàdé yìí, a máa mu ara wa dáa, a sì máa mọ ìgbọ́kànlé wa ṣe pàtàkì sí nítorí pé láàárín wa àǹfààní tó pọ̀ ló wà nínú ìpàdé pẹ̀lú oníbàárà níbi pè ó ń ràn mí lọ́wọ́ láti mú iṣẹ́ mi dàgbà. Ó ń jẹ́ kí n rí àǹfààní tuntun, kí n sì lè ṣàtúnṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí ohun tí oníbàárà bá fẹ́. Ìpàdé yìí tún dín ìṣòro kù nítorí pé ohun gbogbo ó máa ń ṣẹlẹ̀ ní dáadáa láti ibẹ̀rẹ̀ lórí àwọn ìpàdé àti ìlànà tí èèyàn bá fi sílẹ̀ lẹ́nu iṣẹ́. Ìpàdé pẹ̀lú oníbàárà mi jẹ́ apá kan pàtàkì nínú iṣẹ́ mi. Mí múra sílẹ̀ dáadáa fún irú ìpàdé bẹ́ẹ̀ àti mímọ ìwúlò rẹ̀. Ó mú kí n rí àǹfààní púpọ̀. Kò sì jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú oníbàárà mi túbọ̀ ní wàhálà kankan yálà ó túbọ̀ ní agbára àsè nítorí pé gbogbo ìgbà ní èmi àti oníbàárà mi a lè jọ ṣàlàyé àwọn nǹkan ribiribi èyí tí wọ́n fẹ́ kí pé ṣe nínú iṣẹ́ tiwọn.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbàtí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbàtí mo bá ń mu ohun mímu kan pàápàá jùlọ nígbàtí mo bá wà níbí ayẹyẹ tàbí níta. Nígbà mii, mo tún máa ń mu láìsí ọ̀pá ìfàmọ́ra, ṣùgbọ́n lílo rẹ̀ máa ń jẹ́ kí n mu àwọn ohun mímu ní ìrọ̀rùn fún mi. Ọ̀pá ìfàmọ́ra ni irinṣẹ́ kékeré tí a fi ń fa ohun mímu láti inú àgọ́ tàbí ìgò. Ó sábà jẹ́ ti plastic, irin tàbí igi. A máa ń lò ó lọ́pọ̀ ìgbà fún mímu bí i omi tàbí ohun mímu tuntun tàbí àwọn ohun bí i mineral sí tàbí bíi juice. Ìwúlò àwọn ìfàmọ́ra ni pé wọ́n jẹ́ kí mímu rọrùn kó sì mọ́. Nígbàtí mo bá lo ọ̀pá ìfàmọ́ra, ohun mímu kì í tán sórí, kì í tán sórí aṣọ mi rara. Ó tún ràn mí lọ́wọ́ láti mu ohun mímu, láti gba ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ, kò fún mi ní àsìkò láti gbẹnu sí àwọn ìgò tàbí ohunkóhun tí wọ́n bá ṣe ohun mímu náà sí, nítorí pé lọ́pọ̀ ìgbà àwọn ẹlòmíràn sì lè fẹnu kan àwọn ohun tí a kó ǹkan mímu sí wọ̀nyí tí ó sì ṣe ìjàmbá fún àgọ́ ara mi, ṣùgbọ́n tílí tí mo bá lo ìfàmọ́ra láti fi fa àwọn ǹkan wọ̀nyí, ọkàn mi á balẹ̀ máa mọ̀ wípé mo ti dáàbò bo ara mi. Ìwúlò àwọn ìfàmọ́ra wọ̀nyí tún wọ́n nípa pé wọ́n jẹ́ kí mímu dára sí fún àwọn ọmọ kékeré tàbí ẹni tí kò lè gbé àgọ́ dáadáa. Ó tún jẹ́ kí n mu ohun mímu tó wà pẹ̀lú yìnyín tàbí èso inú ìgò tó rọrùn. Àǹfààní tí ó wà nínú mímu ohun mímu o pọ̀ gan, mímu omi àti pé ó jẹ́ ǹkan tó tutù mọ́ni lára kò sì jẹ́ kí ara ṣiṣẹ́ ní ọ̀nà tí kò tọ́, ó jẹ́ kí ara ṣiṣẹ́ dáadáa. Mí mu ǹkan ní ara ó ṣe ìwúlò púpọ̀ nítorí pé ara fúnra rà rẹ̀, ó fẹ́ràn láti máa gba omi sí ara. Ó ń ràn mí lọ́wọ́ láti rí agbára, kò sì dí àwọn ìtẹ̀síwájú mi kù. Yálà, ó dín ìrẹ̀wẹ̀sì kù lára mi. Ó ń fún mi ní okun tó pé. Nígbàtí mo bá mu ohun mímu dáadáa, inú ara mi má ń dùn nítorí pé ó fún mi ní ìlera ara. Lílo ọ̀pá ìfàmọ́ra jẹ́ ohun tí mo rí pé ó wu lo gan, ó ń jẹ́ kí mímu rọrùn pẹ̀lú àwọn àǹfààní mímu ohun mímu fún ìlera ara mi. Mo mọ̀ pé ó dáa kí ènìyàn máa lo ohun tí yóò mú un láti fa ǹkan mímu rẹ̀, èyí tó lè fún ní àlàáfíà tó pé àti ìwúrí tó pọ̀, láti dáàbò bo ara àti láti gbóríyìn fún àwọn ilé iṣẹ́ wọ̀nyí tó ń ṣe àwọn ìfàmọ́ra wọ̀nyí láti dẹ́kun ààrùn ní inú àwùjọ wa. Ìfàmọ́ra jẹ́ ǹkan tó da tí mo sì fẹ́ràn láti máa lò púpọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro tí mò ń kọjú ní ibi iṣẹ́, ó jẹ́ àwọn ìṣòro tó kọ́ mi ní àwọn ẹ̀kọ́ kan tàbí kejì. Lónìí, màá rò nípa rẹ̀ ní rampẹ́. Màá sọ̀rọ̀ nípa kí ni àwọn ìṣòro tí mo ní ní ibi iṣẹ́ àti kí ni àwọn ẹ̀kọ́ tí mo kọ́ lára àwọn ìṣòro wọ̀nyí. Níbi iṣẹ́, kò sí ẹni tí kì í ní ìṣòro. Èmi fúnra mi ti kọjá lọ́pọ̀ ìṣòro níbi iṣẹ́ mi. Ṣùgbọ́n mo ti kọ́ bí mo ṣe lè kọjú wọn dáadáa. Ohun pàtàkì jù lọ tí mo kọ́ níbẹ̀ ni pé bí ìṣòro bá dé, kò yẹ kí n bẹ̀rù tàbí kí n sáré bínú. Dípò bẹ́ẹ̀, mo máa ń dúró, mo máa ń ronú, mo máa ń farabalẹ̀ kí n lè mọ ohun tó dára jù lọ láti ṣe. Ọ̀kan lára ohun tí mo máa ń ṣe nígbà tí ìṣòro bá dé ni pé mo máa ń gba àdúrà kí n sì bèerè itọ̀nà lọ́dọ̀ Ọlọ́run. Èyí fún mi ní ìtùnú ọkàn àti ìgboyà. Lẹ́yìn èyí, mo máa ń wo ìṣòro náà dáadáa kí n mọ ibi tí ó ti wá àti ẹni tí ó kàn. Bí ó bá jẹ́ pé ó jẹ́ ìṣòro tí mo fà fúnra mi, mo máa ń gbé ẹ̀sùn mi. Mo sì máa ń gba lọ́pọ̀lọpọ̀ pé àtọ̀dọ́ mi ni ó ti ṣẹ̀ wá. Mo sì máa ń wá àtúnṣe. Mo sì máa ń wá àwọn ọ̀nà láti tún gbogbo rẹ̀ ṣe pátápátá. Àwọn ìṣòro tí mo ti ní níbi iṣẹ́ ó pọ̀ díẹ̀ nígbà mi. Ìbánisọ̀rọ̀ láàrín emi àti àwọn ẹlẹgbẹ́ mi kì í da. Èyí jẹ́ ìkan ninu àwọn ìṣòro. Ọ̀rọ̀ kan lè yọrí sí ìjàmbá nítorí pé a ò lóye ara wa dáadáa nígbà mi. A ò gbọ́ra wa yé ló máa ń fa àwọn ìṣòro díẹ̀díẹ̀. Mo ti ní ìṣòro pẹ̀lú ìkúnya ibi iṣẹ́ rí, ìyẹn pé iṣẹ́ pọ̀ jù láti ṣe fún mi. Àkọ́kọ́ kéré, ara rẹ̀ sì máa ń jẹ́ kí n rí bí àwọn iṣẹ́ tó bá pọ̀ jù ṣe lè ba ni lẹ́rù tò lẹ́nu iṣẹ́. Ó tún ṣe ìṣẹ̀lẹ̀ pé alákòóso mi kì í yọ mí lẹ́nu nípa bí mo ṣe ń ṣiṣẹ́. Èyí sì máa ń jẹ́ kí n bínú nítorí pé tó bá ń bẹ̀ mí wò, tó ń bèèrè pé báwo ni iṣẹ́ mi ṣe ń lọ. Mi ò ní ní àwọn ẹ̀fà sẹ́yìn kankan lẹ́nu iṣẹ́. Àmọ́ tí alákòóso bá fi mí lẹ̀ láì wo àwọn nǹkan tí mò ń gbé ṣe nínú ilé iṣẹ́, ìṣòro kan ni fún mi torí mi ò ní mọ̀ bóyá mò ń tẹ̀síwájú tàbí ìfàsẹ́yìn wà. Síbẹ̀síbẹ̀, mo kọ́ pé dípò kí n bá ìbínú lọ, ó dára kí n bá àwọn tí ó ní àwọn irú ìṣòro bẹ́ẹ̀ sẹ́yìn kí n bá wọn pàdé, kí ń dẹ̀ béèrè àwọn ohun tí mo nílò láti ṣe láti yọ̀rà mi kúrò nínú àwọn ìṣòro wọ̀nyí. Nígbà tí mo bá bá oni sọ̀rọ̀ nípa ìṣòro náà pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń pè láti sọ fún wọn wipé mo máa ń sọ ohun tí mò rí lára mi lọ́wọ́lọ́wọ́. Mo máa ń képe sí wọn láti jẹ́ kí n fi ìtara mi hàn pé àwọn ìṣòro wọ̀nyí ó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. Ọ̀pọ̀ ìgbà èyí máa ń yanjú ìṣòro ju bí mo ṣe rò lọ. Àwọn ìṣòro ní ibi iṣẹ́ tí ó kọ́ mi ní ẹ̀kọ́ tó pọ̀. Wọ́n kọ́ mi bí mo ṣe lè ní ìṣòro, bí mo ṣe lè gbọ́ ti ẹlòmíràn àti bí mo ṣe lè ṣiṣẹ́ pẹ̀lú ènìyàn oríṣìíríṣìí nítorí pé ìka ò dọ́gba, ọ̀tọ̀ọ̀tọ̀, leléduà ló dáwa.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Mo ti mọ̀ pé ìlera ara ṣe pàtàkì gan nínú ìgbésẹ ayé ènìyàn. Bí ara kò bá dá, kò sí ohun tí ènìyàn le ṣe dáadáa. Bo yá níbi iṣẹ́, ní ilé tàbí níbi ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní agbègbè. Ìdí nìyẹn tí mo fi pinu láti máa bojútó ara mi dáadáa. Mo bẹ̀rẹ̀ síí mú ẹ̀rọ ìlera nígbà tí mo rí pé mo máa ń rí àwọn ìwúlò tó pọ̀ níbẹ̀ gan. Ara mi kì í sì ní agbára bí mo ṣe fẹ́. Ìdí nìyẹn tí mo ṣe máa ń mú ẹ̀rọ ìlera ló dáadáa. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ lójoojúmọ́, mo fẹ́ kí ara mi kó farab-- kó farabalẹ̀ dáadáa. Nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí ń mú ẹ̀rọ ìlera, mo rí ìyipadà rere nínú ara mi. Ara mi bẹ̀rẹ̀ sí lágbára síi. Mo sì ń rí pé mò ń sùn dáadáa. Ọ̀kan lára àwọn ìwúlò pàtàkì jù lọ tí mímu ẹ̀rọ ìlera ni pé ó ń fún ara mi ní agbára. Ni gbogbo òwúrọ̀ tí mo bá jí, mo máa ń ní ìmúra sílẹ̀ láti dojúkọ iṣẹ́ òjọ́ mi. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò, kò sí ìrẹ̀wẹ̀sì tó pọ̀ bí ìgbà àtijọ́ tí ara mi kò lé dáadáa. Èyí jẹ́ kí n ṣiṣẹ́ dáadáa, kí n sì parí iṣẹ́ mi lọ́pọ̀lọpọ̀. Nítorí pé ìlera tó kúnwọ́ ó wà fún mi láti parí iṣẹ́ mi ní ọ̀pọ̀lọpọ̀. Àǹfààní tó wà ní ìdí rẹ̀ ni pé ẹ̀rọ ìlera rán mi lọ́wọ́ láti dá gbogbo ara mi kúrò lọ́dọ̀ àìsàn. Kò sí àìsàn kékeré tí yóò máa dènì ní lọ́pọ̀lọpọ̀. Nígbà tí ara bá ní agbára, àìsàn kìí rọrùn láti wọlé. Èyí ń jẹ́ kí n ní àlàáfíà. Ó kan pé ara mi ń ṣiṣẹ́ dáadáa. Mimu àwọn ohun tí ó yẹ gẹ́gẹ́ bí ìlera tó n sè irànlọ́wọ́ fún ọpọlọ mi. Mo máa ń ronú dáadáa. Mo sì ń rántí nǹkan dáadáa ju tẹ́lẹ̀ lọ níbi iṣẹ́ tàbí ní ilé. Èyí jẹ́ kí ń máa ṣe ayípadà rere. Kì í sì ṣe ìpinnu tó ní àbúrú nínú, nítorí pé tí ń bá ṣàkíyèsí nǹkan dáadáa, ó jẹ́ ìpinnu tó dára. Nígbà tí ọpọlọ bá da ìgbésí ayé ènìyàn, yóò wà ní ìrọ̀rùn síi. Pẹ̀lú gbogbo èyí, mímu ẹ̀rọ ìlera ń jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀. Mi ò kín yára bínú. Mi ò sì kín ní ìbànújẹ́ lọ́pọ̀ ìgbà. Ó jẹ́ kí n ní ìmúra sílẹ̀ láti kojú ìṣòro ayé lójoojúmọ́. Nígbà tí ara àti ọpọlọ bá da, ènìyàn yóò lè kojú ìṣòro pẹ̀lú ìgboyà síbẹ̀síbẹ̀. Mo mọ̀ pé ẹ̀rọ ìlera kì í ṣe ohun kan ṣoṣo. Mo tún ń jẹ ohun tó dàà. Mò ń mu omi lọ́pọ̀lọpọ̀. Mo sì ń sinmi bó ṣe yóò-- bó ṣe yẹ àti bó ṣe tọ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń ṣiṣẹ́ pọ̀ láti jẹ́ kí ara mi ní ìlera gidi. Mo lè sọ pé mímu ẹ̀rọ ìlera ti jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ó ti fún mi ní agbára ìlera àti ayọ̀. Ó fún mi ní ẹ̀rọ ìlera tó jẹ́ ìfọ̀kànbalẹ̀. Ẹ̀rọ ìlera kì í ṣe asán, ó jẹ́ ọ̀nà kan láti bojútó ara mi kí n lè gbádùn ayé mi ní ọ̀nà púpọ̀.

Ṣé o máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ni àsìkò yìí, ayé ti yí padà gan, ọ̀pọ̀ ǹkan sì ti ní ó ti rọrùn jù pé ó ṣe rọrùn tẹ́lẹ̀ lọ. Ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé mi nítorí pé ó ń fi pa mu àkókò àti agbára mi. Àwọn ǹkan tí mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì ó pò gan. Nígbà mí, mo máa ń ra aṣọ, bàtà tàbí àpò. Mo tún máa ń ra ohun èlò ilé bíi ìmọ́lẹ̀ tàbí ohun èlò ìdáná, ìkòkò kékeré. Nígbà mí pẹ̀lú, mo máa ń ra fóònù, mo máa ń ra àwọn ǹkan bíi bátìrì, mo máa ń ra àwọn ǹkan bíi àfọwọ́kọ́ fóònù, mo máa ra ẹ̀rọ ayélujára náà. Gbogbo àwọn ǹkan wọ̀nyí ni mo lè rí ní rọrùn lórí Íńtánẹ́ẹ̀tì láti fi ilé sílẹ̀. Ṣùgbọ́n ó ti rọrùn. Mo lè wà ní ilé kí n ra gbogbo ǹkan láì fi ilé sílẹ̀ kí n rà lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀kan lára àwọn ìwúlò pàtàkì jù lọ tí ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni pé ó ń fi pamọ́ àkókò. Dípo kí n lọ sí ọjà tàbí ṣọ́ọ̀bù kí n rìn kiri, kí n dúró de ẹni tí yóò sìn mi. Mo kàn lè lo fóònù mi tàbí kọ̀mpútà. Ni ìṣẹ́jú àárya, mo ti yan ǹkan tí mo fẹ́, mo sì ti san owó rẹ̀. Ànfàní min ni pé ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ń jẹ́ kí n rí ọ̀pọ̀ àṣàyàn. Mo lè fi owó àti dídára wé ara wọn. Kì ín ṣe yi yan èyí tí mo fẹ́ nìkan, èyí tí mo fẹ́ ó lè má sì nínú àwọn ǹkan tó wà nínú Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ mo lè rí ètùtù fé dáa jù lọ nítorí pé gbogbo rẹ̀ ló hàn kedere. Tí àwọn àwòrán rẹ̀ ṣe sì wà níbẹ̀ tí màá mú èyí tí mo fẹ́. Pẹ̀lú èyí, ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ń jẹ́ kí n ra ǹkan láti ibi tó jìnnà. Mo lè ra ǹkan láti ìlú mìíràn tàbí orílẹ̀èdè mìíràn tí wọ́n sì fi ṣe ọwọ́ sí mi níbí kí ibi tí n bá wà. Èyí jẹ́ kí n rí ǹkan tí mi ò lè rí níbi tí mo wà. Ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ànfàní tó pò gan. Mo lè ra ǹkan nígbà kúgbà bóyá ní òwúrọ̀, ní ọ̀sán tàbí ní alẹ́ kó dà, bó ṣe òrú. Mo lè ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kò sí àkókò pàtó tí mo gbọdọ̀ lọ sí ṣọ́ọ̀bù lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí jẹ́ kí ìgbésí ayé mi rọrùn sí. Síbẹ̀síbẹ̀, mo tún mọ̀ pé mo gbọdọ̀ ṣọ́ra. Kì í ṣe gbogbo ojúlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì ni mo gbẹ́ kẹlẹ̀. Mo máa ń ka aláyé dáadáa, mo sì n ríìrí àwọn ènìyàn tí wọ́n ti ra ǹkan sẹ́yìn. Èyí ń ràn mí lọ́wọ́ láti yàgò fún ìtàn ra ẹni jẹ lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó wọ́pọ̀ dáadáa. Mo lè sọ pé ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀ ìwúlò àti ànfàní fún mi. Ó ń fi pamọ́ àkókò mi, ó ń fún mi ní àṣàyàn púpọ̀ ó sì ń jẹ́ kí ní ìtùnú fún mi. Ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ti di apá kan ìgbésí ayé mi tí mi ò lè fi sílẹ̀ mọ́ nítorí pé ìrọ̀rùn ló bá dé ní gbogbo ìgbà tí n bá ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ẹ̀yin ará, mo máa sọ̀rọ̀ nípa kíni àwọn ìdójúkọ tó wà níbi iṣẹ́ rẹ. Mo sì máa mẹ́nuba àwọn nǹkan tí ó máa ń fa ìdójúkọ wọ̀nyí. Màá tún sọ̀rọ̀ nípa kíni àwọn ìwúlò àti àǹfààní ìdójúkọ lórí ìrìnàjò iṣẹ́ mi. Láàkọ́kọ́, ní ibi iṣẹ́ mi, mo máa ń dojúkọ àwọn ìdójúkọ ní ọ̀pọ̀ ìgbà. Iṣẹ́ kì í rọrùn ní gbogbo ìgbà, ó sì máa ń wà pẹ̀lú ìṣòro lóríṣiríṣi. Ṣùgbọ́n mo ti kọ́ pé ìdójúkọ jẹ́ apá kan ìrìnàjò iṣẹ́ mi. Kò sí sí ibi tí iṣẹ́ kò ti ní wàhálà àti ìdójúkọ tirẹ̀. Ọ̀kan lára àwọn ìdójúkọ tí mo máa ń dojúkọ ni ìkúnya iṣẹ́. Nígbà mìí, iṣẹ́ máa ń pọ̀ ju àkókò tí a fún mi lọ. Èyí máa ń jẹ́ kí ara mi kórí bákan lẹ́nu iṣẹ́. Ọpọlọ mi a sì máa kún fún ìrọ̀rùn. Èdè tí èyí fi máa ń ṣẹlẹ̀ ni pé a fẹ́ kí a parí iṣẹ́ kíákíá tàbí pé òṣìṣẹ́ kékeré ló wà lẹ́nu iṣẹ́ tí iṣẹ́ sì pọ̀ sílẹ̀ jáàtìrẹrẹ. Ìdójúkọ mi ní ìbánisọ̀rọ̀ tó kù díẹ̀ káàtò láàrín àwọn ẹlẹgbẹ́ mi àti èmi. Nígbà mìí, a ó ní lóye pé ìwà ara wa dára. Nígbà mìí, kẹ̀dẹ̀ rẹ́, a ó torí pé ìwà àwọn ẹlòmíràn nínú wa kò dára. Ọ̀rọ̀ kan lè tún mọ̀ sí nǹkan mì fún ẹlòmíràn. Èyí máa ń fa aríyanjiyàn tàbí ìbànújẹ́. Ó sábà máa ń wáyé nítorí pé a ò fi àkókò sílẹ̀ láti gbọ́ ara wa yé. Mo tún máa ń dojúkọ àìní ohun èlò tàbí àtìlẹ́yìn láti ṣe iṣẹ́ dáadáa. Nígbà tí ohun èlò ń bá kú díẹ̀ káàtò, iṣẹ́ máa ń lọ́ra nílẹ̀. Èyí sì máa ń fa ìbànújẹ́. Èyí sábà máa ń ṣẹlẹ̀ nítorí àìní owo tàbí àìní itẹlọrun nínú ìṣètò iṣẹ́ látọwọ́ àwọn ọ̀gá wa. Síbẹ̀síbẹ̀, gbogbo àwọn ìdójúkọ wọ̀nyí ni àwọn ènìyàn máa ń wò pé kí ni ó ń fa àwọn ìdójúkọ wọ̀nyí àṣẹ pé kí ni àwọn nǹkan tí a lè ṣe síi. Ṣùgbọ́n ní tèmi, gbogbo àwọn ìdójúkọ wọ̀nyí ní àwọn ìwúlò àti àǹfààní tirẹ̀. Ọ̀kan lára àǹfààní pàtàkì ni pé wọ́n ti kọ́ mi bí mo ṣe lè ní sùúrù nígbà tí mo bá dojúkọ ìṣòro. Mo ti kọ́ láti máa ṣe ìyára lẹ́nu iṣẹ́ kí n ba lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ èyí tó pọ̀ sílẹ̀ kó má ba di ìṣòro sí mi lọ́rùn ní ọjọ́ iwájú. Mo sì ti kọ́ bí a ṣe ń gbé ìbínú kúrò lára. Ṣùgbọ́n kí n ba lè ronú dáadáa lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ kí n sì lè fi àwọn òye tó tọ́ gbé, kí n ba lè yanjú rẹ̀ kí ìdààmú má bàa wà lórí àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́. Ìdójúkọ tún kọ́ mi bí mo ṣe lè yanjú ìṣòro. Mo ti kọ́ láti wá ojú tútù àwọn oníbàárà wa àti àwọn ẹlẹgbẹ́ mi. Kì í ṣe láti máa kùnà gbogbo nǹkan tí wọ́n bá ń béèrè. Nígbà tí ìṣòro bá dé, mo máa ń wo ohun tí mo lè ṣe àti ẹni tí mo lè bá sọ̀rọ̀. Èyí jẹ́ kí n dàgbà nínú iṣẹ́ mi. Àǹfààní mìi ni pé ìdójúkọ ti jẹ́ kí n mọ èyí tó bí ìbára ẹni sọ̀rọ̀. Mo ti kọ́ pé bí a bá ré ara wa tá sì bá ara wa sọ̀rọ̀ dáadáa lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ẹnu iṣẹ́, èyí máa jẹ́ kí n sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ kí n sì gbọ́ ti àwọn ẹlòmíràn kí wọ́n fún mi ní ìmọ̀ràn tẹnu wọn kí a bá ara wa sọ̀rọ̀ kí ọ̀rọ̀ wa sì ṣe iye kan náà. Mo lè sọ pé àwọn ìdójúkọ tí mo dojúkọ ní.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, èmi fúnra mi ń gbìyànjú láti máa ṣe ìsọdọ̀tun okan ní ojoojúmọ́. Ní ayé wa lónìí, ìṣọ̀rọ̀ ìbànújẹ́, ìṣòro, ìbínú àti ìrònú púpọ̀ ló yi wa ká. Ṣùgbọ́n nígbà mi, mo máa ń rí pé ọkàn mi kún fún ìbànújẹ́ tàbí ìbànújẹ́ ayé. Mo sì mọ̀ pé bí n kò bá tún ọkàn mi ṣe, kò ní rọrùn fún mi láti lọ síwájú. Ìsọdọ̀tun ọkàn tún mọ̀ sí pé mò ń gba àkókò láti tún ìrònú mi ṣe, láti ronú jinlẹ̀ nípa ara mi àti láti yí ìwà tàbí iṣẹ́ kan padà tí mo bá mọ̀ pé kò dáa. Kì í ṣe ohun tí ó rọrùn, ṣùgbọ́n mo máa pè é, mo máa wí pé ó ṣe pàtàkì fún ìgbésí ayé mi. Mo máa ń mẹ́nuba àwọn ìpèníjà tó wà nínú ìsọdọ̀tun ọkàn. Ọ̀kan lára ìpààyà tó tóbi jù lọ ni pé kí irònu láti gba àwọn nǹkan wọ̀nyí sára kí ó má ṣe ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Nígbà mi, ìgbéraga máa ń dáwọ́ ènìyàn dúró. A máa ń sọ pé èmi kọ́, èmi kẹ̀. Láyé láyé, èmi kò lè ṣe àṣìṣe tàbí ẹlòmíràn ló fà. Àwọn nǹkan báyìí ìpèníjà ni fún ìsọdọ̀tun ọkàn, ibi tí ó yẹ ká ti rẹra wa sílẹ̀ láti sọ pé èmi kọ́ ni mo ṣe kíní. Kí ni àwọn àtúnṣe tí mo lè ṣe tó lè fa ìlọsíwájú fún mi nípa ẹ̀yi? A máa ṣe ìsọdọ̀tun ọkàn. Ìpèyà mí, ó lè jẹ́ ayé àtijọ́ tí a ti mọ̀, ó rọrùn fún wa láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ lá gbégbe wa nípa àwọn nǹkan tó ń dààmú wa ní ọkàn. Ṣùgbọ́n láyé òde òní, kò ṣe bẹ́ẹ̀ wọ́pọ̀ ká fi àwọn èròǹgbà wa lé ènìyàn lọ́wọ́. Nítorí pé tí wọ́n bá ṣe àkóbá fún àwọn nǹkan tí a ti fi lé wọn lọ́wọ́, a á rí bákan láti ṣe ìsọdọ̀tun ọkàn nígbà tí wàhálà ìrònú rẹ̀ bá bẹ̀rẹ̀. Pẹ̀lú èyí, èrù ìyípadà tún jẹ́ pé ó wà lára ìpààyà díẹ̀ lára àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀. Tí mo bá yípadà, kí ni yóò ṣẹlẹ̀ sí mi? Àwọn ẹ̀rù wọ̀nyí tó máa maa bá àwọn ènìyàn kò ní jẹ́ kí wọ́n lè yípadà. Ìpèníjà ni fún ìsọdọ̀tun ọkàn. Ẹ̀rù yìí máa ń jẹ́ kí wọ́n sọ̀rọ̀ láti bá ẹni sọ̀rọ̀ tórí ọ̀rọ̀ ayé wọn. Nítorí pé wọn kò mọ ẹni tí wọ́n máa fọ́kàn tán. Ẹ̀rù yìí máa ń jẹ́ kí wọ́n ṣọ́ra láti beree ìsọdọ̀tun ọkàn. Taa bá ní kí a wò dáadáa, a láti bere kí ni àwọn nǹkan tí mo máa ń ṣe nípa rẹ̀. Láti ṣe ìsọdọ̀tun ọkàn, mo máa ń dákẹ́ díẹ̀ láti wo ara mi. Mo máa ń bi ara mi pé kí ni mo ṣe tí kò dáa. Kí ni mo lè ṣe dáadáa si. Kí ni mo nílò láti yípadà nínú ìgbésí ayé mi. Mo tún máa ń gbàdúrà tàbí ronú àti pé ròyìn sí Ọlọ́run pé nítorí náà mo mọ̀ pé agbára ènìyàn kò tó. Bẹ́ẹ̀ni, nígbà mi, mo máa ń bá ẹni tí mo gbẹ́kẹ̀lé sọ̀rọ̀, bí ọ̀rẹ́ tàbí alàgbà kí n lè rí ìmọ̀ràn rere. Pẹ̀lú gbogbo èyí, mo máa ń gbìyànjú láti yí iṣẹ́ e mi padà. Kì í ṣe pé mo kàn n ronú nìkan. Bí mo bá pé ìbínú tó pọ̀ lára mi tí kò jẹ́ kí n yí àwọn nǹkan báyìí padà, ìpèníjà ni yóò jẹ́ fún mi. Ìsọdọ̀tun ọkàn ṣe pàtàkì lọ́pọ̀lọ́pọ̀ mo sì máa ń mú lọ ní gbogbo ìgbà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Èmi fúnra mi ní ètò ìdárayá kan tí mò ń ṣe ìgbiyànjú láti tẹ̀lé. Kìí ṣe pé mò ń lọ sí ilé ìdárayá lójoojúmọ́ ṣùgbọ́n mo máa ń rí ìdániloju pé ara mi ń fẹ́ràn rẹ̀. Ara mi sì nílò rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń rìn, máa ń rìn lọ́sẹ̀ mẹ́ta tàbí mẹ́rin. Mo sì máa ń ṣe ìdárayá kéékèèké nílé bí i lílọ ago ọwọ́ ní àti ìtẹ̀síwájú ara. Ètò ìdárayá mi rọrùn mi kò sí ìṣòro púpọ̀. Te mi ni pé kí ara mi kó le dáadáa, kí n lè lágbára, kí n má yọ àwọn nǹkan tó lè fa ìṣàn kúrò lára. Kí n sì má wà ní ìrọ̀rùn àti kí n lè ní agbára láti ṣe iṣẹ́ ojoojúmọ́ mi dáadáa. Èyí ni àwọn ète tí mo ti máa ń ṣe ètò ìdárayá. Kí ni ìpèníjà tó wà ní ètò ìdárayá mi? Ọ̀kan lára ìpèníjà tó pọ̀jù lọ ni àìní àkókò. Nígbà mìí iṣẹ́, ẹ̀kọ́ tàbí àwọn ọ̀rọ̀ ìdílé ó máa ń gba gbogbo àkókò mi, mo sì máa ń ní láti sinmi ní ọ̀pọ̀ ìgbà. Nígbà yẹn ó máa ń ṣòro fún mi láti dákẹ́ kí n ṣe ìdárayá. Nígbà mìí àìlera ara tàbí ìrora. Nígbà tí ara, ara bá ń dùn mí, ìfẹ́ láti ṣe ìdárayá má ń dínkù. Pẹ̀lú èyí ìrẹ̀wẹ̀sì tàbí àìní fọnpọ́nbalẹ̀ ọkàn ó máa mú kí n má lè ṣe ìdárayá dáadáa. Kí ni àwọn nǹkan tí mo máa ń ṣe nípa rẹ̀? Láti bóri àwọn ìpèníjà ìdárayá wọ̀nyí, mo máa ń gbé àkókò mi dáadáa. Bí ó tilẹ̀ jẹ́ pé mo kùnà nígbà mìí, mo máa ń gbìyànjú láti fi àkókò kéékèèké sílẹ̀ fún ìdárayá bí i ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ogún lójoojúmọ́. Mo tún máa ń yan ìdárayá tí mo lè ṣe bí mo bá rí bí ara mi ṣe rí. Mo kàn lè sọ pé kí n ṣe àwọn nǹkan tó máa mú mi lórí owó. Mo sì máa ń ríni lóòkàn pé kí n ṣe dandan, kí n ṣe ìdárayá tó ní agbára. Ohun pàtàkì ni pé ara mi ń ṣiṣẹ́. Ìdárayá tí n bá lè ṣe èyí tó fún mi ní okun àti agbára, òtítọ́ fún mi. Pẹ̀lú èyí mo máa ń tẹ̀síwájú díẹ̀díẹ̀. Mi ò fi ara mi lélẹ̀ lásán láti má ṣe ìdárayá nítorí pé mo mọ pàtàkì ìdárayá. Mo mọ̀ pé ìdárayá jẹ́ ìrìnàjò kì í ṣe eré ìje tí àkàn lè má sá. Kí ni àwọn ìwúlò àti ànfaàní ètò ìdárayá mi? Ètò ìdárayá mi ní ànfàní púpọ̀ fún mi. Àkọ́kọ́, àkọ́kọ́ ni pé ó ń mú ìlera ara mi dára. Mo máa ń rí, mo máa ń rí pé ara mi kì í ní àìlera. Mo sì máa ń ní agbára síi láti ṣiṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì, ìdárayá ràn mí lọ́wọ́ láti dín àníyàn àti ìrònú kù. Nígbà tí mo bá ṣe ìdárayá, inú mi má ń dùn, ọkàn mi sì má ń balẹ̀. Pẹ̀lú èyí ètò ìdárayá jẹ́ nǹkan ìrọ̀rùn fún mi láti ṣàkóso ara mi dáadáa. Mo lè máa sáré, mo sì lè máa wà nínú ilé láti máa tẹ̀síwájú tẹ̀ lọ sókè láti ṣe ìdárayá fún ara mi. Ó sì máa ń fún mi ní ìgboyà lẹ́nu iṣẹ́. Ó dára púpọ̀ gan-an. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti ní ara àti ọkàn tó lágbára ó gbọdọ̀ ní ètò láti máa ṣe ìdárayá púpọ̀.

Báwo ni o ṣe máà ń gba ìyìn? Fún mi, mo máa ń gba ìyìn ní ọ̀nà tí mo mọ̀ pé ó tọ́. Nígbàtí ẹnìkan base oun rere fún mi tàbí fi owo ṣe oun to dára fúnmi, mo man so wípé ese tàbí ejeki Ọlọ́run bùkún fún yin. Mi ò ní jẹ́ kó lọ láì sọ pé mo ṣe àbí mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi fún ohun tó ṣe fún mi. Mo tún máa ń gba ìyìn ní ọkàn pẹ̀lú ìtẹ́lọ́rùn. Nítorí pé tí ọkàn mi bá ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìyìn tí ènìyàn ṣe fún mi, inú mi máa ń dùn, ara mi máa ń ya gágá. Mo máa ń bá iṣẹ́ rẹ tó jẹ́ nǹkan rere lára mi. Tàbí bí mo bá kọ ohun kan tó dára sílẹ̀, mo máa mọ̀ pé mo ṣe rere, mo rẹ̀ ṣe dáadáa. Mo sì ní ìfẹ́ láti gba ìyìn fún ohun tí mo ṣe. Mo nífẹ̀ẹ́ láti máa fi ọkàn tán àwọn ènìyàn tí wọ́n bá yìn mí ní àyíká mi. Nítorí pé mo mọ̀ pé ìtẹ́lọ́rùn ara ẹni ó ṣe pàtàkì. Tábá ni ká tún wo. Kíni àwọn ìwúlò àti ànfàní ìyìn fúnmi. Ìyìn ní àǹfàní púpọ̀ fún mi. Àkọ́kọ́ ni pé ó fi ìfẹ́ àti ìtẹ́lọ́rùn hàn. Nígbà tí mo bá gba ìyìn, inú mi máa ń dùn, ọkàn mi sì máa ń balẹ̀. Ẹlẹ́kejì ni pé ìyìn ràn mí lọ́wọ́ láti ṣe dáadáa si. Nígbà tí mo bá mọ̀ pé ohun tí mò ń ṣe ó wúlò fún mi, àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀, ó máa ń fi ìfẹ́ àti ṣe ohun tí ó dára si, ó máa fi sí mi lọ́kan. Ó sì máa jẹ́ kí n lè ṣe àṣeyọrí ní ọ̀nà tó pọ̀ síi. Ìyìn tún jẹ́ kí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn dára. Nígbà tí mo bá gba ìyìn, àwọn tó fún mi ní oríyìn wọ̀nyí, inú wọn á dùn sí mi, inú mi náà á sì dùn sí wọn, mo sì máa ní ìbáṣepọ̀ rere pẹ̀lú wọn. Pẹ̀lú èyí, ìyìn ràn mí lọ́wọ́ láti ní ìgboyà. Nígbà tí mo bá gba ìyìn, mo máa ń ní ìgboyà nínú ara mi, mo sì máa ń ní ìfẹ́ láti kọ́ ẹ̀kọ́ tuntun tàbí ṣe ohun tó dára. Kí ni ìpẹ̀nìjà tó wà ní ìyìn? Ọ̀kan lára ìpẹ̀nìjà tó wà ní gbígba ìyìn ni pé ó ṣòro láti gba ìyìn lọ́wọ́ ọmọ ẹ̀dá ènìyàn. Díẹ̀ nínú wa máa ń sọ pé "mi ò tọ́ sí ìyìn yìí" tàbí "ẹnikẹ́ni ì lè ṣe bẹ́ẹ̀". Ẹ̀rù ìgbéyàwó tàbí ìrònú ara ẹni ó lè jẹ́ kí a máa sọ ìyìn ọkàn pẹ̀lú. Ìpẹ̀nìjà mìí tó tó wà ní ara ìyìn gbígbà ni pé ẹlòmíràn lè gba ìyìn rẹ̀ lórí ohun tí kò tọ́ síi nígbà míì. A lè ní ìbánú jẹ́ pé kò sí fúnni ní ìyìn. Nítorí pé gbogbo nǹkan tí a bá ṣe tí ẹlòmíràn bá lọ́ tẹ́ ọ gbà tí wọ́n fún ní ìyìn dípò ẹni tí ó ṣe, èyí máa ń fa ìbánú jẹ́ ọ̀kan gan-an. Ó sì jẹ́ ara ìpẹ̀nìjà tó wà ní inú ìyìn gbígbà. Pẹ̀lú èyí, gbogbo nǹkan tí ó bá tọ́ sí ẹni láti gba gẹ́gẹ́ bí ìyìn lórí iṣẹ́ tó ṣe, ẹ̀tọ́ ni pé kí a fi fún. Ní ìparí, mo mọ̀ pé gẹ́gẹ́ bí ìyìn ṣe ṣe pàtàkì fún mi, tó sì jẹ́ pàtàkì fún ìríra ọkàn mi pẹ̀lú, ìyìn tún ní ìtẹ́lọ́rùn, ó mú kí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn dára, ó ràn mí lọ́wọ́ láti ní ìgboyà, àti láti fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn lágbègbẹ́ mi.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Èmi fúnra mi máa ń di ọjà ààbò ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀. Mo máa rí pé ó ṣe pàtàkì fún mi láti dá ààbò bo ara mi nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nípa dídi ọjà ààbò nítorí ìjàmbá ọkọ̀ tàbí ìṣòro tí ó lè wà lórí ọkọ̀ nígbà tí a máa ń rìnrìn àjò. Nítorí náà ó léwu púpọ̀ tí èmi kò bá dé ọjà ààbò mi. Nítorí náà ọjà ààbò jẹ́ nǹkan pàtàkì ó sì jẹ́ ọ̀nà tó rọrùn láti dá ààbò bo ara mi. Kì í ṣe pé mo di ọjà ààbò fún ewé tàbí àṣà nìkan ṣùgbọ́n mo mọ̀ pé ó jẹ́ ìgbésẹ̀ tí ó ṣe pàtàkì fún ìlera ara mi àti ààbò mi ní gbogbo ìrìnàjò tí mo bá ń lọ. Kí ni àwọn ìwúlò rẹ̀? Àwọn àǹfààní tí mo kọ́kọ́ ní láti pé mo dé ọjà ààbò mi ni pé ààbò ara mi nígbà tí ọjà ààbò bá dé, ó rọrùn fún mi láti fara de gbogbo ara ibi tí mo bá ti ń wa ọkọ̀, a sì ń dí ìfarapa kúrò ní gbogbo ọ̀nà. Ó yọ ìjàmbá náà kúrò. Ìlera ọkàn bí mo ṣe mọ̀ wípé ara mi ti ní ààbò, inú mi máa ń balẹ̀, kò sí ìbànújẹ́ tàbí ìrẹ̀wẹ̀sì. Ìtọ́jú àwọn tó wà nínú ọkọ̀ pẹ̀lú mi ó ṣe pàtàkì náà pẹ̀lú bí mo bá wà pẹ̀lú àwọn ará mi tàbí àwọn ọ̀rẹ́. Kíkọ ọjà ààbò tún máa ń jẹ́ ìdáàbò bo fún mi. Àkókò ìgbésẹ̀ tó dáa. Ó jẹ́ ìwà rere láti máa gbìyànjú déè ọjà ààbò nítorí ó fi hàn pé mo ní ìmúlò ìpinnu tó dáa. Kí ni ìpèníjà tó wà níbẹ̀? Àìfọ̀kànbalẹ̀ àwọn ènìyàn jẹ́ ìpèníjà. Nígbà mìíràn àwọn ènìyàn tó wà nínú ọkọ̀ lè sọ pé kí nìyẹn tàbí èwo ni nígbà tí mo bá fẹ́ di ọjà ààbò. Ìbànújẹ́ ni ó máa ń jẹ́ nígbà mìíràn tí àwọn ènìyàn bá kọ̀ jálẹ̀ láti fẹ́ di ọjà ààbò wọn nítorí pé àìfọ̀kànbalẹ̀ àwọn ènìyàn. Èkejì ni pé ìṣòro tí kò ní fi ọwọ́ sí ibi tó yẹ kí ọwọ́ gbé ni àìló ọjà ààbò mi ń jẹ́. Díẹ̀ lára àwọn ọkọ̀ tàbí àwọn ohun ìṣẹ̀lẹ̀ kì í dédé ṣẹlẹ̀ tí ìbá ṣe pé ìṣòro tó wá láti ọwọ́ àwọn aranu ọkọ̀ yẹn láì gbé ìgbésẹ̀ tó yẹ láti di ọjà ààbò wọn. Aìní ìmúlò ìmọ̀ díẹ̀ nínú wa ni a ní ìmọ̀ àti máa lo ọjà ààbò dáadáa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbé pé àwọn kò tiẹ́ rá yé láti máa lo ọjà ààbò wọn dáadáa. Nítorí náà ọjà ààbò dídè nínú ọkọ̀ ó ṣe pàtàkì. Kí ni àwọn nǹkan tí mo máa ń ṣe nípa rẹ̀? Láti ṣe ìmúlò kíkọ ọjà ààbò, èmi fúnra mi máa ń ṣàyẹ̀wò ọjà ààbò ṣáájú kí ọkọ̀ tó rìn. Mo máa ń ríi dájú pé kò ní ìṣòro ó sì wà ní ipo tó da. Kò ní ọjọ́ gbogbo kì í ṣe pé mo dé ọjà ààbò nígbà tí mo bá rò pé ó wúlò nìkan. Mo mọ̀ wípé dídé ọjà ààbò jẹ́ ǹkan tí mo gbọdọ̀ máa ń ṣe ní gbogbo ìrìnàjò. Láti kọ́ ẹlòmíràn bí mo bá wà pẹ̀lú ẹlòmíràn mo máa ń fi hàn pé kíkọ ọjà ààbò jẹ́ ìṣe tó ṣe pàtàkì láti ṣe tí wọ́n bá fẹ́ wa ọkọ̀. Mọ̀ láti fi ìfarabalẹ̀ tó tọ́ ṣe ọjà ààbò rẹ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Nítorí pé ìmúlò yìí fún wa ni ó fi hàn wípé ọjà ààbò dídè jẹ́ ǹkan pàtàkì fún gbogbo ẹni tó bá ń wa ọkọ̀ lójoojúmọ́ sì ni kò sì ǹkan tí a máa ma dí ọjọ́ sí. Ó ṣe pàtàkì lójoojúmọ́.